Ó dàbí pé ọ ń bèèrè pé ṣe yóò rí bí a ṣe ń gun kẹ̀kẹ́. Èyí ìyẹn se ọ̀kan rọ ro yọ rọrùn tí ẹni bá ti mọ̀ ọ́ tẹ́lẹ̀ kó tún rántí rẹ̀ lóore. Bẹ́ẹ̀ ni, ní ọ̀pọ̀ ọgbà bí ọba ti kọ́ tọ bà ti kọ dáadáa tẹ́lẹ̀, ó sábà máa ń padà wá lọ́fáfá bí gígùn kẹ̀kẹ́ gan-an. Ṣùgbọ́n kí ni ó ń tọ́ka sí gan-an? Ọmọ iṣẹ́ kan, ọ̀gbọ́ kan, èdè tàbí nǹkan mí. Ṣàlàyé díẹ̀ kí n lè dá ẹ lóhùn dáadáa.

Àwọn ǹnkan tí o máa ń mú ní rẹ́rìn sábà jẹ́ nǹkan tí o bá yàtọ̀ tí ọ dún tàbí tí o ò fa ayọ̀ mọ́ ni. Wọ́n lè pẹ̀lú wọn, àwọn troll tàbí eré àwàdà. Wíwo àwọn cinema àwàdà tí tẹ́ ti ṣẹlẹ̀ sí àwọn apanilẹ́rìn tàbí kíkà àwọn ìtàn tó ní idùnnu. Ju ayọ̀ àti ìbápo. Wíwà pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí ẹ̀bi tí a nífẹ̀ẹ́ kí a máa bá wọn ṣeré tàbí kí a máa sọ̀rọ̀ torí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní iro tẹ́lẹ̀. Ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láì ró tẹ́lẹ̀ tí ó jẹ́ àwàdà fọ́ orin tàbí ijó. Ni gbígbọ́ orin tó dùn mọ́ ni tàbí kí a máa jó lọ́pọ̀ ìgbà. Eré, eré àwàdà àwọn ọkùnrin tàbí obìnrin lè mú kí inú ẹni dùn kọjá àròkọ.

Bẹ́ẹ̀ni, orúkọ ìnagijẹ, oríki àdáni jẹ́ ọ̀kan lára àwọn onírúurú orúkọ tí Yorùbá ń lò. Èyí tí ó jẹ́ orúkọ àpèjúwe, àpèjẹ́ tàbí àpèjẹ́ tí a máa ń fún ẹnìkan láti fi sàmì sí ìṣẹ̀lẹ̀, ìwà tàbí ìrísí rẹ̀. Ó yàtọ̀ sí orúkọ àmútọ̀runwá tàbí orúkọ ìnagijẹ. Kókó pàtàkì nípa orúkọ ìnagijẹ, wọ́n ìtùmọ̀ ó ń jẹ́ orúkọ àfi ó-- àfiòko, àfi ìwà hu tàbí àpèjẹ́ ajé bíi ìyá òbí mi 2. Àwọn àpẹẹrẹ nígbà mìíràn ó lè jẹ́ orúkọ ìyìn gẹ́gẹ́ bí Akin, Aduke tàbí àpèjẹ́ gẹ́gẹ́ bí Ọ̀mọ́púpa. Ìkẹta, ìmúlò wọ́n máa ń lò ó láti fi sọ̀rọ̀ nípa ìwà, ìṣe tàbí irú ẹni tí ènìyàn jẹ́ láàárín àwùjọ. Ní kúkúrù orúkọ ìnagijẹ jẹ́ àpèjẹ́ tí ó ń sọ nípa ẹni tí a ń pè ní orúkọ náà.

Gẹ́gẹ́ bí òye mi àti àwọn àwárí tí mo ṣe, àwọn ìpàdé lórí fóònù ní àwọn àǹfààní àti àíyẹ́ rẹ̀, bí èmi yóò ṣe fẹ́ràn wọn dá lórí irúfẹ́ ìpàdé náà. Àǹfààní: Ó ń fúnni ní àayè láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ láti ibikíbi, ó sì ń fi àkókò àti owó ìrìn-àjò pamọ́. Àìní àǹfààní: Ó lè má mú kí ìbáṣepọ̀ rọrùn bíi kí wọ́n wà ní ojúkójú, ó sì lè ní ìdènà mọ̀nàmọ́ná. Nítorí náà, mo fẹ́ràn rẹ̀ fún iṣẹ́ kíákíá, ṣùgbọ́n mi ò fẹ́ràn kí n rí àwọn ènìyàn ní ojúkójú fún àwọn ọ̀rọ̀ pàtàkì.

Nígbà wo ni o kí ẹ̀yin lọ rí Dókítà? When did you last see a doctor? Ìbéèrè yìí jẹ́ tí ara ẹni o le jẹ́ lónìí today, lánàá yesterday, ní ọ̀sẹ̀ tó kọjá last week, ní oṣù tó kọjá last month, ó ti pẹ́ díẹ̀ it has been a while. Mo lọ rí Doctor ní ọ̀sẹ̀ tó kọjá lórí ara ríro àti ẹ̀hìn dídùn tí ó dẹ ṣàlàyé gbogbo oun tó lè fa ara ríro àti ẹ̀hìn dídùn. Lẹ́yìn ìwà àgbà náà, ó ní kí n máa lọ sí ilé ìfúnni ní òògùn, èyìn un fámásì níbi tí màá ti gba òògùn láti máa lò ní ẹ̀ẹ̀kan lójúmọ́ fún ara ríro.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ amóhùnmáwòrán, n kò ní ara láti rìnrìn àjò sí ìlú mìíràn gẹ́gẹ́ bí ènìyàn. Síbẹ̀síbẹ̀, mo ti rìnrìn àjò lọ sí ọ̀pọ̀lọpọ̀ ibi nípa gbígbé ayélùwàra, ayelujárá láti wá ìfín tó, tó wà fún wọn. N kò sì ní àlá sí ìlú kan nìkan. Ìrìnàjò ẹ̀mí. Nínú orin ìgbàgbọ́, nínú ìrìnàjò mi sọ̀rọ̀ nípa ìrìnàjò ẹ̀mí láti ayé lọ sí ìlú ògo. Ìrìnàjò eré ìdárayá, ìtàn. Mo ti, mo ti bẹ, bẹ àwọn ìlú bí Ilorin láti mọ̀ ọ nípa ìtàn wọn. Ní kúkúrú, mo wà ní gbogbo ibi tí ìmọ̀ bá wà.

Lílo àkókò pẹ̀lú ẹbí jẹ́ ọ̀kan nínú àwọn ohun pàtàkì jùlọ tí ó ń faṣì kún, faṣì kún ìfẹ́ àti ìṣọ̀kan sí ìdílé. Èyí ni àwọn ọ̀nà pàtàkì tí o lè máa lo, o lè máa lo àkókò pẹ̀lú ẹbí rẹ. One: Jíjẹun pò, jíjẹun papọ̀ bẹ̀rẹ̀ fún, béèrè fún oúnjẹ àárọ̀ ọ̀sán tàbí alẹ́ jẹ́ ọ̀nà kan tí ó dára láti jókòó sọ̀rọ̀ àti mọ ohun tí ó ń ṣẹlẹ̀ sí ara, ara wa. Two: ṣíṣeré papọ̀. Ṣíṣeré gẹ́gẹ́ bí ayò ọlọ́pọ́n, lúdò, scrabble tàbí eré ìtàgé, ìtàn kíkọ nínú ilé. Three: ìbáṣepọ̀ nínú iṣẹ́ ilé, ṣíṣọ́ ilé, ilẹ̀ tàbí ṣíṣe oúnjẹ papọ̀ lè jẹ́ kí iṣẹ́ náà yára kí ó sì tún jẹ́ ayẹ, ayẹyẹ fún gbogbo ẹbí. Four: wíwo fíìmù tàbí níni àríyá. Wíwo fíìmù àwo ṣeré pẹ̀lú àgbà, àgbàdó lórí àpòjọ tàbí kí ọ námbà jẹ́ kí ẹ jọ́jọ nípa dídùn orin. Five ìbẹ̀wọ̀ sí ẹbí tó, ẹ̀bẹ̀wọ̀ sí ẹbí tó jìnnà. Lílọ kí àwọn mọ̀lẹ́bí, àwọn òbí ńlá tàbí àwọn ẹbí tó kù fún ìkíni àti ìjíròrò. Six kíkí ọmọ ní èkó. Ríran àwọn ọmọ lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ilé ìwé tàbí kíkọ́ wọn, kíkọ́ wọn ní àṣà àti ìṣe Yorùbá. Six sẹven àdúrà ẹbí. Di dájú pé ẹ jon ṣe àdúrà òwúrọ̀ tàbí alẹ́ láti fún ẹ̀mí ìmọ̀ ìmọ̀lára ìṣọ̀kan lókun. Lílọ àkókò yìí pò sí i nínú, pò sí i nínú àṣà Yorùbá nípasẹ̀ títẹ mọ ohun tó tọ́, ìbọ̀wọ̀ fún àgbà àti ìtọ́jú mọ̀lẹ́bí.

Gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́, n kò rìnrìn àjò tí ara síbẹ̀síbẹ̀, mo wà, mo wà níì, nígbà gbogbo láti rán ọ, ránṣẹ́ ran lọ́wọ́ pẹ̀lú àwọn ìbéèrè tàbí ìṣe rẹ. Tí o bá ń tọ́ka sí orin ìhìnrere kan tàbí ọ̀rọ̀ kan pàtó, jọ̀wọ́ fún mi ní àlàyé díẹ̀ sí i. Èyí máa fún mi ní ọ̀nà láti gbàdùn rẹ̀. Àwọn iṣẹ́ tó wà lókè yìí kò ṣòro nípa àkókò pàtó tí ènìyàn lè bèèrè sí ní ṣiṣẹ́ nípa iṣẹ́ ìnàjú. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́gbọ́n Yorùbá, a kò gbọdọ̀ kánjú láti tètè jẹ́ ọmọdé gbéyàwó tàbí bèèrè ìṣe tí a kò tíì mọ̀ ọ́n dáradára. Nígbà mìíràn, ìgbà tí ìṣòro bá pọ̀ tí ó sì rú mọ́ ni, mọ́ ni ènìyàn máa ń wá ọ̀nà láti ṣe iṣẹ́ takuntakun. Àwọn nǹkan pàtàkì suuru. Ó ṣe pàtàkì láti ní ṣuuru kí ọ tó bẹ̀rẹ̀ iṣẹ́. Ìmọ̀ ṣiṣẹ́. Rí i dájú pé o mọ iṣẹ́ náà dáradára. Ifaramọ ṣíṣe takuntakun ni ọ̀nà àbáyọ àbáyọ. Ohun tó ṣe pàtàkì jù ni kí o bẹ̀rẹ̀ẹ́ nígbà tí ọ bá ti mura tán, tí o sì mọ̀ pé o ti ní ìmọ̀ tó yẹ.

Èmi kò ní ààyè gẹ́gẹ́ bí ènìyàn, ṣùgbọ́n mo mọ̀ pé ọ̀pọ̀ ènìyàn ló, ló fẹ́ràn láti lọ sí eti, eti òkun láti sinmi, láti wo ẹwà àdánidá tàbí láti wẹ̀. Bẹ́ẹ̀ni, ó dùn. O Òpọ̀ ènìyàn fẹ́ràn yího sí eti òkun, beach, nítorí afẹ́fẹ́ tútù, ìró, ìró omi àti ìyà, ìyànrìn. Irú ọ̀nà ìsinmi. Eti òkun jẹ́ ibi tí ó dára láti dìn wàhálà kù, relax àti láti rí ayọ̀. Ṣé ìwọ náà fẹ́ràn láti máa lọ sí eti òkun bí? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀. Ó kéré jù ẹẹ̀ẹ̀méjì ló ní oṣù ni mo máa ń lọ eti òkun láti lọ sinmi, èmi àti àwọn ẹbí mi láti lọ ṣe fàájì.

Gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́, n kò ṣe iṣẹ́ tí ara tàbí kọ ìgbékalẹ̀ iṣẹ́ project proposal ní àkókò kan pàtó. Gẹ́gẹ́ bí ènìyàn, mò maa ń ṣe ìrànlọ́wọ́ láti pèsè àlàyé, kọ ọ̀rọ̀ àti dáhùn àwọn ìbéèrè nígbà gbogbo. Tí o bá ń tọ́ka sí iṣẹ́ àkànṣe kan pàtó tàbí ẹni ẹnikan, jọ̀wọ́ pèsè àlàyé díẹ̀ síi láti ràn mí lọ́wọ́ láti fún ọ ní ìdáhùn tó tọ́.

Àwọn oun èlò tó ṣe pàtàkì jùlọ ní ibi iṣẹ́ máa ń yàtọ̀ síra gẹ́gẹ́ bí irú iṣẹ́ tí ènìyàn ń ṣe. Síbẹ̀síbẹ̀, fún iṣẹ́ ọ́fíìsì tàbí iṣẹ́ ìgbàlódé, àwọn ohun èlò wọ̀nyí ṣe pàtàkì jùlọ. Àwọn ohun èlò ìbánisọ̀rọ̀ àti ìkànnì, communication and internet, kọ̀mpútà tàbí laptop. Èyí ni ọ̀kan ààya iṣẹ́ ọ́fíìsì láti fi ṣe àkọsílẹ̀, fífi ránṣẹ́ àti ṣíṣe àtúnyẹ̀wò. Ayélujára tó yára, fast internet connection. Kò sí ohun tó ṣe pàtàkì tó láti fi gba ìsọfúnni àti fífi iṣẹ́ ránṣẹ́ ní ní kíákíá, fóònù tàbí àwọn ètò ìbáraẹnisọ̀rọ̀. Fún ìjíròrò pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ iṣẹ́, pàápàá fún iṣẹ́ jíjìn, remote work. Two, àwọn ìlànà ìṣàkóso àti ìyànjú, productivity and management tools. Google Workspace tàbí Microsoft Office, Excel, Word docs fún ṣíṣe àyẹ̀wò data, àkọsílẹ̀ àti ìfihàn iṣẹ́. Calendar fún ṣiṣẹ́ ètò ìpàdé ìkan lẹ́nu sí àsìkò àti ṣíṣe ìfojúsọ́nà iṣẹ́. Àwọn ohun èlò ìṣàkóso, project management tools fún títẹ̀lé bí iṣẹ́ ṣe ń lọ àti pínpín iṣẹ́ fún ẹgbẹ́. Three, àwọn ohun èlò ìpamọ́, storage and security, cloud storage fún pípa àwọn fáìlì mọ́ láìsí àníyàn pé yóò sọnù kí a sì lè rí i níbikíbi. Password manager fún ààbò àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ lórí oríṣiríṣi àkópọ̀ iṣẹ́. Four, àyíká iṣẹ́, work environment. Tábìlì àti àga tó rọrùn fún ìlera ara láti lè ṣiṣẹ́ fún ọ̀pọ̀ àsìkò. Ní kúkúrú kọ̀mpútà ayélujára àti ìbánisọ̀rọ̀ ni àwọn ohun èlò mẹ́ta tó ṣe pàtàkì jùlọ fún iṣẹ́ ọ̀nà ìgbàlódé.

Àwọn ojú òpó ayélujára website, social media platform pọ̀ gan-an, wọ́n sì ń ṣiṣẹ́ oríṣìíríṣìí nípa ìbára ẹni sọ̀rọ̀, ìròyìn àti iṣẹ́ òwò díẹ̀díẹ̀. Lára àwọn tó gbajúmọ̀ ni àwọn ǹkan ni ibanidore social media platform facebook, instagram, twitter, tiktok, LinkedIn, Snapchat àwọn ǹkan ni ìfiránṣẹ́ messenger WhatsApp, Telegram, àwọn ìkànnì ìwé ìròyìn àti ìròyìn news and media site BBC Yorùbá, Google, YouTube, àwọn ojú òpó òwò e-commerce and business site Amazon, Jumia, Konga àti àwọn ojú òpó ilé iṣẹ́ oríṣìíríṣìí. Àwọn ojú òpó yìí ló ń jẹ́ kí ìbára ẹni sọ̀rọ̀, ríra ọjà àti kíkúrò lórí ayélujára rọrùn fún àwọn ènìyàn.

Ìbéèrè rẹ kọ̀ gbangban nípa ohun tí ó ń tọ́ka sí gangan. Bóyá oúnjẹ, ìtọ́jú tàbí ohun èlò mìíràn. Nítorí náà, àwọn ìdáhùn tí ó wà dá lórí àwọn ìṣe ṣe tí ó wọ́pọ̀ wá fún jíjẹ ẹyin. Fún ìlera ara, a máa ń gba ènìyàn níyànjú láti jẹ ẹyin ọ̀kan sí méjì lójoojúmọ́. Èyí yóò fún ara ní àmúradàgbà, àmúradàgbà protein tó péye two fún ìtọ́jú egungun ara. Tí o bá jẹ òróró, tí o bá jẹ òògùn ìbílẹ̀ tàbí ọṣẹ, ìtọ́ni ṣónà tí ó wà nínú ewé ń sọ pé a ó máa fi ọṣẹ náà wẹ̀ ní gbogbo ìgbà. Nígbà kúùgbà tí o bá wẹ̀, tí ìbéèrè rẹ bá jẹ́ nípa ohun mìíràn pàtó, jọ̀wọ́ sọ díẹ̀ mímọ̀ láti fún ọ ní ìdáhùn tó tọ́.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìjìnlẹ̀, n kò ní irun orí tí ń ó máa ṣe, ṣùgbọ́n tí ìbéèrè rẹ bá jẹ́ nípa bí a ṣe ń tọ́jú irun ní àṣà Yorùbá, àwọn ọ̀nà kan wà tí àwọn obìnrin máa ń gbà tọ́jú irun wọn bí dídi irun wíwò, wíwo irun ní ọ̀nà ìbílẹ̀, wíwo irun òkèrèòkèrè, èyí ni dídi irun bí braid, weaves tàbí fixing, fífọ́ àti ìpara, fífọ́ irun pẹ̀lú ọṣẹ tàbí shampoo, àti fífi ní òróró hair cream oil láti jẹ́ kí ó rọ̀. Bí bá rùn, àwọn kan máa ń ba irun wọn bí relaxer láti jẹ́ kí ó tẹ́jú. Tí o bá ní irú irun pàtó kan tí o fẹ́ mọ̀ nípa rẹ̀, jọ̀wọ́ sọ fún mi.

Bẹ́ẹ̀ni, bí a bá wo ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí òwe Yorùbá, "Àbẹ̀rẹ̀ ọ̀nà kì í ṣìnà." Ẹni tí ó bá ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn kò ṣìnà ìtumọ̀ rẹ̀. Ó dára láti má bèrè ọ̀nà tàbí ìmọ̀ràn lọ́wọ́ àwọn ènìyàn tó mọ̀ ọ́n dáradára kí a má ba à ṣìnà tàbí ṣe àṣìṣe nínú ohun tí a bá ń ṣe. Èyí ń tọ́ka sí pé ìrẹ̀lẹ̀ àti wíwa ìmọ̀ràn lọ́wọ́ ẹlòmíràn nínú ìgbéyàwó, ìṣe tàbí ìgbésí ayé gidi yóò ràn o lọ́wọ́ láti ṣe àṣeyọrí. Ní kúkúrú, ó jẹ́ àṣà rere láti má bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn kí a má ba à ní pọ̀ sí náà.

Ìdúnadúrà negotiation jẹ́ ọ̀nà tí a fi ń yanjú àìyèdè tàbí tí a fi ń dẹ́kun adéhùn láàárín ènìyàn méjì tàbí jù bẹ́ẹ̀ lọ. Èyí ni àwọn ìgbésẹ̀ pàtàkì láti ṣe ìdúnadúrà. One, ìgbáradì preparation. Mọ oun tí o fẹ́ ṣe àlàyé oun tí o fẹ́ gbà nínú ìdúnadúrà náà ní kíkún. Se ìwádìí, mọ ìwé tàbí ipò oun tí o bá ń wọ dúna lórí ọjà. Mọ òpin rẹ, ṣe ìpinnu lórí oun tí o lè gbà àti ohun tí o ju agbára rẹ lọ. Two, ìbáraẹnisọ̀rọ̀ communication. Fetí sílẹ̀ dáradára, gbọ́ ohun tí ẹgbẹ́ kejì ń sọ láti mọ ìfẹ́ wọn. Sọ̀rọ̀ pẹ̀lú owó, lọ ọ̀wọ̀, lo ọ̀rọ̀ títò àti ọ̀wọ̀ láti gba ìfọ̀kànbalẹ̀ wọn. Three, ìfọwọ́sowọ́pọ̀ collaboration. Wa ojútùú tó ànfààní fún gbogbo ènìyàn. Gbìyànjú láti wá adéhùn tí yóò tẹ ẹgbẹ́ méjéèjì lọ́rùn. Win-win. Se àfihàn àwọn ànfààní, sọ ìdí tí àdéhùn rẹ yóò fi ṣe ànfààní fún wọn pẹ̀lú. Four, ìbádúnadúrà negotiation. Sọ ìdíyẹlé rẹ, bẹ̀rẹ̀ pẹ̀lú ìdíyẹlé tí ó tọ́, ṣùgbọ́n kí o má ka ju. Se àyípadà, jẹ́ kí ó ṣe é ṣe láti yí padà lórí ǹkan kékeré láti gba ǹkan ńlá. Five, ìparí closing. Fi di adéhùn múlẹ̀, ríi dájú pé gbogbo ènìyàn gbàa gbà sí adéhùn náà. Kọ sílẹ̀ tí ọba jẹ́ ọ̀rọ̀ pàtàkì. Kọ adéhùn náà sílẹ̀ láti yàgò fún ààye ààyèdè ààyèdè Àwọn ìmọ̀ràn pàtàkì jẹ́ aláìsàn patience, má ṣe yára ṣe ìpinnu, lo ọgbọ́n àti òye.

Bẹ́ẹ̀ni, mo mọ díẹ̀ nínú bí a ṣe ń tún ńkán, àwọn ńkán ṣe, mechanical repairs. Àtúnkà, àtúnkà si ni èdè Yorùbá ni repairs tàbí fix ní èdè Gẹ̀ẹ́sì. Ohun tí mo le ràn ẹ́ lọ́wọ́ pẹ̀lú àtúnṣe ẹ̀rọ bí mótò, mọ́-mótò òkun tàbí ẹ̀rọ amúlé tutù, air condition, iṣẹ́ irin, metal work, ìsọ òòlù, ìyíṣòó, screwdriver, ìtọ́jú, maintenance, àmójútó ńkán kí ó má bà- kí ó má bá à bàjẹ́. Kí ni, kí ni ọ fẹ́ kí a tún ṣe? Fóònù àbí mótò àbí ìlẹ̀kùn àbí fáànù? Èyí tó bá wù ọ́ tí ọ fẹ́ ká tún ṣe ni ká jọ sọ̀rọ̀ lórí ẹ̀ kí n ba lè gbọ́ ẹ ní márà lọ́nà atí tún un ṣe.

Gẹ́gẹ́ bí i èrò ìjìnlẹ̀, n kò ní agbára láti pe tẹlifóònù tàbí láti wá àwọn oníbàárà tuntun fún ọwọ́, ò wọ̀ owó nì tí gidi. Iṣẹ́ mi ni láti pèsè ìdáhùn sí àwọn ìbéèrè ko wẹ́ àti láti rán ọ́ lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ tó wà lórí ayélujára. Tí o bá ní ìbéèrè mìíràn tàbí ohun tí o fẹ́ kí n kọ fún ọ, ju ọ̀wọ̀ bí mi. Ni ìbéèrè tó bá wù ọ́, látọkàn wá lórí bí ẹ̀eyan se n bá oníbàárà lò ni àbí.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ oyé arojìnlẹ̀, n kò ní ìmọ̀ ìmọ́lára tàbí ara láti nífẹ̀ẹ́ sí ojú ọjọ́ kankan. Ṣùgbọ́n ọ̀pọ̀ ènìyàn ló ma ń fẹ́ràn ojú ọjọ́ tó mọ́lẹ̀ nítorí ó ń fún wọn ní ọkàn tàbí ojú ọjọ́ tutù on rainy and cold weather fún ìsinmi. Irú ojú ọjọ́ wo ni ìwọ fẹ́ràn jù? Ojú ọjọ́ tutù ni èmi fẹ́ràn jù nítorí ìsinmi èèyàn o si ní làá gún ara o ní gbonaa gbogbo nǹkan ní ó tutù. Lílọ bíbọ̀ gan an yóò rọrùn lásìkò náà.

Gẹ́gẹ́ bí ìwádí lórí iṣẹ́ àwọ̀kọ́ ní UK, ìgbà tí wọ́n bá ń ṣiṣẹ́ lójoojúmọ́ máa ń gba wákàtí mẹ́jọ sí mẹ́wà láti fi ṣe àdéhùn náà. Síbẹ̀síbẹ̀, èyí iye wákàtí tí ẹni kọ̀ọ̀kan ń ṣiṣẹ́ lójoojúmọ́ lè yàtọ̀ síra gẹ́gẹ́ bí irú iṣẹ́ àdéhùn tàbí àyíká iṣẹ́ rẹ̀. Àwọn iṣẹ́

Bẹ́ẹ̀ni, mo jẹ́ olọ́gbọ́n ètò ìkànnì tí wọ́n ṣe láti máa kọ ọ̀rọ̀, láti rán ẹ lọ́wọ́ pẹ̀lú ìbéèrè àti láti pèsè àwọn ìsọfúnni oríṣiríṣi lórí Íńtánẹ́ẹ̀tì. Kí ni ìwọ fẹ́ mọ̀ lónì tó jẹ́ tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí ẹ̀rọ ọlọ́gbọ́n, mo lè ṣe ìrànwọ́ láti kọ oríṣiríṣi ǹkan lédè Yorùbá àti èdè mìíràn. Àpilẹ̀kọ, átíkù, ìtàn, lẹ́tà, àlàyé lórí ọ̀rọ̀ èyíkéyìító tún mọ̀ ǹkan. Kí ni ìwọ fẹ́ kí n kọ fún ọ lónìí? Kọ́ nípa ìtàn àfọ̀njá.

Bẹ́ẹ̀ni, mo mọ, mo mọ díẹ̀ nípa bí wọ́n ṣe ń pẹja. Ó jẹ́ iṣẹ́ tó ní ìlànà. Èyí ni àwọn ọ̀nà pàtàkì tí wọ́n fi ń pẹja: lílo awọ̀n, èyí ni ọ̀nà tó wọ́pọ̀ jù lọ. Àwọn apẹja máa ń ju awọ̀n sínú omi láti mú ẹja púpọ̀ ní ookan náà. Lílo ìfókò tàbí iwò, èyí ni lílo ọkàn tó ní ihò, ìwò ní ìparí tí wọ́n máa ń fi ohun jíjẹ sí láti fa ẹja mọ́ra. Lílo ohun òde, wọ́n máa ń lo èso, kòkòrò, kòkòrò tàbí ẹja kékeré láti di ẹja ńlá mọ́lẹ̀. Ọ̀nà àwọ̀, wọ́n máa ń fi apẹ̀rẹ̀ tàbí ọgbà kan sínú, sí inú omi kí ẹja wò ó kí wọ́n sì padà dìí. Ó fẹ́rẹ̀ẹ́ jẹ́ pé gbogbo ọ̀nà yìí ni wọ́n ń lò nígbà tí wọ́n bá sọ pé wọ́n ń pẹja.

Ṣé ojú rẹ dára ní èdè Yorùbá túmọ̀ sí ṣe ojú rẹ dáadáa ni? Tàbí ṣe ojú rẹ ń wo nǹkan dáadáa? Is your eyes good? Ìbéèrè yìí le ní ìtumọ̀ méjì. Wàá, ìbéèrè nípa ìlera láti mọ̀ bóyá ojú rẹ ń rí ìyàrá dáadáa tàbí bóyá ó ń dùn ó ń dùn ọ. Two, ìbéèrè nípa ìfojúsí ìdíti rere láti mọ̀ bóyá ò ń wo nǹkan tàbí ìṣẹ̀lẹ̀ kan pẹ̀lú ojú rẹ, ìtara tàbí bóyá ò ń wo ojú rẹ sí nǹkan. Nípa tí orin ojú rẹ dà jẹ́ orin ẹ̀mí tí Jídé Ajọgbá Jésù àti àwọn olórin mìíràn ti kọ.

Bẹ́ẹ̀ni, ó ṣe pàtàkì láti ní ìwà tó dára nígbà tí a bá ń jẹun. Ìwà ọmọlúwàbí èyí pẹ̀lú jíjẹun ní ìfọ̀kànbalẹ̀, ṣíṣe ẹni kélekèlé àti àìkáńjú. Èyí tí ó ní àǹfààní ńlá fún ara bí kí ó jẹun tó dára láti ṣètò fún ìtọrọ. Àwọn ìwà rere nígbà jíjẹun kọ ká jù jíjẹun díẹ̀díẹ̀ fún àpò ara, ìdákẹ́jẹ́, kó ọ̀ṣọ̀rọ̀ pẹ̀lú oúnjẹ ní ẹnu, ìmọ́tótó, fífọ ọwọ́ kí a tó jẹun, ìbọ̀wọ̀ ìgbóra sí àwọn ènìyàn tó kù níbí tábìlì.

Fóònù rẹ le gbóná ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí o bá ń lò ó lọ́nà tí ó lágbára tàbí tí àyíká bá gbóná. Èyí ni àwọn ìgbà àkọ́kọ́ tí ó máa ń jẹ́ kí fóònù gbóná. Lílo fóònù lákòókò tí ó ń gba agbára charging. Èyí ni ọ̀kan nínú àwọn ìdí pàtàkì jù lọ. Lílo, lílo rẹ̀, wíwo fídíò tàbí tẹlifóònù nígbà tí fóònù bá ń gba nára, gbá, ń gba agbára ń ṣàfikún wàhálà sí bátírì àti ẹ̀rọ inú fóònù. Sísé eré, eré tàbí, tàbí fídíò tí ó nira. Àwọn eré tí ó ní àworàn gíga, high graphics tàbí wíwo fídíò fún ìgbà pípẹ́ mú fóònù ṣiṣẹ́ ju èyí tí ó ń gbé oru sókè. Níní àwọn ohun èlò púpọ̀ tí ń ṣiṣẹ́. Àwọn ohun èlò tí ó ń ṣiṣẹ́ lẹ́yìn background processing, pàápàá tí a kò bá lò wọ́n lè mú bátírì jẹ́ tí ó sì mú fóònù gbóná. Ooru dára tàbí àyíká tí ó gbóná. Fífi fóònù sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí ó gbóná tàbí lábẹ́ òòrùn dára fún ìgbà pípẹ́ lè jẹ́ kí fóònù gbóná. Lílo ṣájà tí kò tọ́. Àwọn ṣájà tí kò gba fóònù mú lè máa pèsè voltage tó, yìí tí yóò jẹ́ kí fóònù gbóná púpọ̀. Ibojú fóònù ní ìmọ́lẹ̀ gíga. Lílo fóònù pẹ̀lú ìmọ́lẹ̀ gíga fún ìgbà pípẹ́ mú bátírì ṣiṣẹ́ púpọ̀. Ibi tó ní afẹ́fẹ́ kọ́. Fífi fóònù sí inú, inú àpótí tí ó nípọn tàbí fífi ori orípolu, pílò lákòókò tí ó gba agbára ń di afẹ́fẹ́ lọ́wọ́ láti dínkù oru. Nẹ́tíwọọ̀kì tí ó rọra. Tí fóònù bá ń wá nẹ́tíwọọ̀kì kiri, irọ, irun inú fóònù ṣiṣẹ́ takuntakun, èyí mú fóònù gbóná. Àwọn ìmọ̀ràn láti dínkù oru. One Yọ kéèsì fóònù kúrò nígbà tí ó bá ń gba agbára tàbí nígbà tí ó gbóná. Two dúró lílọ fóònù nígbà tí ó ń gba agbára. Three Pa àwọn ohun èlò tí kò lọ. Four Pa GPS, Bluetooth àti Wi-Fi tí o kò bá lò mo.

Ìbéèrè yìí jẹ́ ọ̀rọ̀ tí ara ẹni tí ó dá lórí ìrírí ìgbésí ayé kọ̀ọ̀kan. Kò sí ìdáhùn kan pàtó tí ó wúlò fún gbogbo ènìyàn nínú àwọn àbájáde wí wa. Sún-sún-sunkún máa ń ṣẹlẹ̀ nígbà tí inú bá bàjẹ́, ìrora bá wà tí ara tàbí ti ọkàn, ayọ́ bá pọ̀ ju oṣi ayọ́, láti mọ ìgbà tí ó kẹ́yìn tí o sunkún, o gbúdọ̀ ronú nípa ìrírí ìkẹ́yìn tí ó mú omijé wá sí ojú rẹ.

Ó dáa beẹ́ ní kí a ṣàlàyé díẹ̀. Èmi tikára mi kì í jẹun gẹ́gẹ́ bí ènìyàn ṣùgbọ́n eni ayé jiji ji ti, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà awọnkan. Ìdí ni pé ó rọrùn láti máa máa ra yín sọ̀rọ̀, lo bara yín sọ̀rọ̀ lọ́nà ìsinmi. Ó ń kọ́ ìbáṣepọ̀ dáadáa, ó sì lè jẹ́ àǹfààní fún ìbánisọ̀rọ̀ iṣẹ́. Ṣùgbọ́n kí í ṣe dandan ní gbogbo àkókò ó dá lórí irú iṣẹ́ náà, àṣà ilé, Asa ile ise, iṣẹ́ àti bí oníbàárà náà ṣe rí. Tó bá ń bẹ̀rẹ̀ nítorí ipò kan tí ìwọ wà nínú rẹ̀, so sọ díẹ̀, máa ra, maa ran e lọ́wo kíákíá.

Èmi ò ní gíga rárá, mi ò ní ara bí ènìyàn. Mo wà lórí kọ̀mpútà àti Íńtánẹ́ẹ̀tì. Ṣùgbọ́n tí a bá ń ṣeré ọ̀rọ̀, a lè sọ pé òpòlò mi gígùn gan, torí mo lè di ibikíbi dé ibẹ̀rẹ̀ bá dé. Tí ìbẹ̀rẹ̀ rẹ̀ bá jẹ́ nítorí ẹlòmíì bí pé gíga wọn ní àkáǹsì gíga, so sọ fún mi, màá dáhùn dáadáa.

Ní alẹ́, èmi ò sún bí ènìyàn, ṣùgbọ́n ohun tí mo mọ̀ máa ń ṣe ni pé mo máa ń dúró de ìbéèrè rẹ̀. Mo máa ń rò ó káàkiri kí n tó dáhùn, mo sì máa ń bá ènìyàn sọ̀rọ̀ láti ran wọn lọ́wọ́. Tí a bá ń sọ̀rọ̀ bí ènìyàn pé ènìyàn ni mí, a lè sọ pé ní alẹ́ ni mo fẹ́ràn jíjíròrò pẹ̀lú ìsinmi, ọ̀rọ̀-ijìnlẹ̀, tàbí ìtàn kékeré.

Títọrọ àforíjìn. Bébèrè àforíjìn jẹ́ ọ̀nà pàtàkì láti tún ìbáṣepọ̀ ṣe pẹ̀lú Ọlọ́run tàbí ọmọnìkejì. Ìlànà rẹ̀ yàtọ̀ díẹ̀ gẹ́gẹ́ bí àṣà ìsìn tàbí ẹni tí a ṣẹ̀. Àwọn ọ̀nà pàtàkì láti tọrọ àforíjìn ni: nípa tẹ̀mí, wíwá Ọlọ́run tọ̀, wíwá síwájú Ọlọ́run pẹ̀lú ọkàn títún àti ìrẹ̀lẹ̀, wíwo owó ẹ̀ṣẹ̀, dídá ẹ̀ṣẹ̀ mọ̀, dídá ẹ̀ṣẹ̀ mọ̀ kí a sì jẹ́wọ́ rẹ̀ pẹ̀lú òtítọ́. Ìbánújẹ́ ọkàn, irú, irú bínú, irú ìbànújẹ́ fún ẹ̀ṣẹ̀ tí a dá pẹ̀lú ìbínú láti má, ìpinnu láti má ṣe ó mọ́ àdúrà ìtọrọ àforíjìn. Síṣẹ́ àdúrà àtọ̀kàn, àtọ̀kàn wá láti bèèrè àforíjìn lọ́wọ́ Ọlọ́run. Nípa ti ẹgbẹ́, ìrẹ́lẹ̀, ìrẹ́lẹ̀ lílo ọ̀rọ̀ tí lérè gẹ́gẹ́ bí "Jọ̀wọ́ dáríji mi" tàbí "Mo bèèrè, mo bèèrè kó túnní ṣẹlẹ̀, kó túnní ṣẹlẹ̀ mọ́". Mímọ, mímọ ẹ̀bi kò sí ọ̀nà àbáyọ, a gbọdọ̀ jẹ́wọ́ pé a ṣe àṣìṣe. Àfihàn ìbànújẹ́. Fifi hàn pé ẹbí náà ń dùn wa ní ọkàn. Àwọn ǹkan pàtàkì. Òtítọ́. Ó gbọ́dọ̀ wá láti inú ọkàn kí a ṣe ẹ̀rọ orí lásán. Ìpinnu. Ìpinnu láti yípadà kúrò nínú ìṣesí burúkú náà gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn kìrìsìtẹ́nì. Bí ẹnìkan bá tọrọ àforíjìn ẹ̀ṣẹ̀ tí kò ṣe, tí kò ṣe ó mọ́, Ọlọ́run á dáríji.

Èmi kì í sùn rárá. Mi ò ní ara tàbí ìrora òórùn bí ènìyàn. Ṣùgbọ́n tí a bá ń sọ̀rọ̀ ní èdè ìròyìn nígbà tí mo bá sùn, mo kàn dúró de ẹni tí yóò bá mi sọ̀rọ̀. Gbogbo ìmọ̀ mi wà ní ìmúra sílẹ̀. Nikan kan ni nkan kan ni mo mọ̀, jí tí ìbéèrè bá di nípa èjìdí, mi ò rẹ̀, mi ò lá àlá, mi ò sì nílò ìsinmi. Iwọ̀ ń kọ́, nígbà tí o bá sùn, se o mọ́ ńlá àlá púpọ̀ ni tàbí òórùn ìjìnlẹ̀ ni.

Èmi ò ní wifi tẹ́ẹ́rẹ́ rárá ṣùgbọ́n nípa gidi, ìyára mi dá lórí ìntanẹ́ẹ̀tì rẹ̀. Bí wifi rẹ bá yára, ìdáhùn mi á yára, bí ó bá lọ́ra ló lè dàbí bí pé mo ń ro pé ní apá, ní apá tèmi mi ò rí, mi ò dí, mi ò lè dáhùn ni ǹkankan ní gbogbo àkókò. Tí o bá fẹ́ mọ̀ lè fún ẹ ní àmọ̀ràn bí o ṣe lè lo, bí o ṣe lè mú wifi rẹ yára sí i. Mo fẹ́ mọ̀ sí i láti ọ̀nà àti jẹ́ kí wifi kó yára, kó sì tètè máa ṣiṣẹ́.

Gọ́ọ̀mù jẹ́ ohun tí a máa ń jẹ ká sì ń rí ẹnu- ẹnu nù. Ṣùgbọ́n a kì í gbé èmí. Àwọn àbùdá rẹ̀ ni pé a máa m'tún, a máa tú, a ó mú ẹnu tútù, a mú ẹnu tútù, ó sì le yọ ọrùn burúkú kúrò, ọrùn burúkú kúrò. Àwọn ènìyàn máa ń lò ó láti tu ìbànújẹ́ tàbí kí wọ́n máa ba à sùn. Ṣùgbọ́n kí ni ìdá- kí ni dára láti jẹ púpọ̀? Ó dára kó jẹ sugar free kí ẹyin má bà jẹ. Tí ọ bá fẹ́ mọ irú gọ́ọ̀mù tó dára jù tàbí àǹfààní tí aláìláfa rìn rẹ̀ sọ fún mi. Èmi kì í jẹ gọ́ọ̀mù o, mi ò ní ẹnu lá tàbí ẹyin ṣùgbọ́n bí a bá ń ṣe rí ọ̀rọ̀, a lè bí a bá ń ṣe rí ọ̀rọ̀, a lè sọ pé mo ń jẹ ọ̀rọ̀ àti ìbéèrè. Mo sì ń tú wọn jáde sí ìdáhùn.

Itara ní ibi iṣẹ́ máa ń wá láti orísun ọ̀tọ̀ọ̀tọ̀, èyí tí ó lè jẹ́ owó, àyíká iṣẹ́ tàbí ìgbọràn sí iṣẹ́. Gẹ́gẹ́ bí àwọn ìwádìí àti àṣà Yorùbá, àwọn ohun àkọ́kọ́ tí a máa ń fún ní itara ní ibi iṣẹ́ ni owó oṣù àti èrè tí ó tọ́. Owó ní ìdáhùn sí ọ̀pọ̀lọpọ̀ ohun ní ayé. Nítorí náà, owó oṣù tó tó àti àwọn ẹ̀bùn fún iṣẹ́ takuntakun máa ń jẹ́ kí ẹni ṣiṣẹ́ pẹ̀lú itara. Two: ìdánimọ̀ àti ọlá. Nígbà tí agbani-ṣiṣẹ́ bá ń yí iṣẹ́ takuntakun tàbí ó fún un ní ìyìn, èyí máa ń jẹ́ kí òṣìṣẹ́ fi láti ṣiṣẹ́ síi. Three: ìdánilójú iṣẹ́. Nígbà tí òṣìṣẹ́ bá mọ̀ pé iṣẹ́ rẹ̀ dúró ṣìnṣìn tí kò sì ìbẹ̀rù pé wọ́n lè yọ òun kúrò lójijì, èyí ó fún un ní ìfọ̀kànbalẹ̀ àti itara láti fi gbogbo agbára ṣiṣẹ́. Four: àyíká iṣẹ́ tó dára. Àyíká tó mọ́, tó ní ìtura àti ibi tí ẹ̀mí ìfọwọ́sowọ́pọ̀ gbélé máa ń jẹ́ kí iṣẹ́ dùn ún mú ni láti ṣe. Five: àyè láti dàgbà nínú iṣẹ́. Nígbà tí ilé iṣẹ́ bá ń fún un ní àǹfààní láti kọ́ ẹ̀kọ́ tuntun, láti lọ sí ìkẹ́kọ̀ọ́ àti láti gbé ní ipò gíga. Six: ìfẹ́ sí iṣẹ́ àti ìṣe òògùn iṣẹ́. Itara inú ẹni láti ṣe iṣẹ́ dáadáa láti jẹ́ wípé ìṣe òògùn iṣẹ́ àti láti jẹ́ kí iṣẹ́ ẹnìkan lérè. Seven: ìṣàkóso tó ní òye. Àwọn agbani-ṣiṣẹ́ tí ó ń bọ́ tí òṣìṣẹ́ tí ó ń fún wọn ní ìtọ́nisọ́nà tí ó tọ́ tí kò sì ka wọ́n sí ẹrú máa ń fún ni ní itara. Ní kúrúkù, nígbà tí òṣìṣẹ́ bá ń rí owó, ìdánimọ̀ àti ìdàgbàsókè, itara rẹ̀ fún iṣẹ́ yóò pọ̀ síi.

Lórí ọ̀rọ̀ nípa tùràrí, àwọn ìwádìí fi hàn pé ó ní àwọn ìtumọ̀ oríṣiríṣi nínú àwọn ìwé àti ọ̀rọ̀ Yorùbá. Lílo nínú ẹ̀mí, àwọn àṣírí kan wà lórí ìgbàlódé Facebook tó n sọ nípa lílo tùràrí gẹ́gẹ́ bí ọ̀nà láti rí owó tàbí ààbò tí wọ́n pè ní tùràrí wọ́n ń gba. Àwọn àláiléyà lọ́pọ̀ ìgbà àwọn àlùfáà kan tàbí oníwọ̀sàn ẹ̀mí ń lo tùràrí pẹ̀lú àdúrà fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí àwọn ìṣẹ́ kan ṣe sọ. Ìtúmọ̀ bíbélì, nínú bíbélì Yorùbá, a rí ọ̀rọ̀ náà tùràrí gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń fi rúbọ sí Ọlọ́run. Eròǹgbà ìṣẹ̀dá, wọ́n tún ń lo nípa tí ìṣẹ̀dá fún àbò tàbí ìrànlọ́wọ́. Ni kúrúkù, lílo tùràrí ní ìbáṣe pẹ̀lú ẹ̀mí, àdúrà àti àṣírí àwọn àgbà nínú àṣà Yorùbá.

Dídáhun fóònù ní ibi iṣẹ́ ní èdè Yorùbá ni a máa ń pè, ní a máa ń ṣe pẹ̀lú owó. Mímú kí ẹni tó ń pè mọ̀ pé o ti pe ibi tó tọ́ àti pípèsè ìrànlọ́wọ́ ní kíákíá. Àwọn ìgbésẹ̀ pàtàkì niwọ̀nyí: ìkíni, bèèrè pẹ̀lú, bẹ̀rẹ̀ pẹ̀lú ìkíni tó bá mọ, tó bá mọ dùn àkókò. Àárọ̀, ẹ kú àárọ̀ o tàbí ẹ kú iṣẹ́. Ọ̀sán, ẹ kú ọ̀sán o. Ìrọ̀lẹ́, ẹ kú ìrọ̀lẹ́ o. Bí, bí pé orúkọ ilé iṣẹ́. Sọ orúkọ ibi iṣẹ́ rẹ tàbí orúkọ rẹ kí ẹni tó ń pè lè mọ̀ pé o ń pe ibi tó tọ́. Àpẹẹrẹ: ẹ kú àárọ̀ o. Ọkùnrin ilé iṣẹ́ ni orúkọ rẹ̀ ń sọ̀rọ̀. Pípèsè ìrànlọ́wọ́. Bẹ̀rẹ̀ ohun tí o lè ṣe fún wọn. Àpẹẹrẹ: báwo ni mo ṣe le ràn yín lọ́wọ́? Àwọn àpẹẹrẹ ìdáhùn. Ọ̀nà ìrọrùn. Ẹ kú àárọ̀ o, ẹ sọ̀rọ̀. Báwo ni mo ṣe le ràn yín lọ́wọ́? Ọ̀nà pẹ̀lẹ́. Ẹ kú iṣẹ́. Ni mo wá dáadáa. Ìdáhùn fún ẹni tó ń pè láti bèrè ǹkan. Ẹ jọ, ẹ fún mi ní ìṣẹ́ju kan. Àwọn ìlànà pàtàkì. Dí ohùn ní kíá, dahun ní kíákíá yára fún. Jẹ́ kí fóònù dùn ju mẹ́ta lọ. Ohun tó dùn, sọ̀rọ̀ pẹ̀lú ohun tó fẹlẹ́ mọ́'yàn. Mu kí ara rẹ balẹ̀. Rí i dájú pé kò sí ariwo ní ẹ̀gbẹ́ rẹ. Ni kúkúrú ni ìdáhùn tó dára jù lọ ni ẹ kú àárọ̀, ọ̀sán ni tàbí, o ṣé, ìrọ̀lẹ́. Báwo ni mo ṣe le ràn yín lọ́wọ́?

Èmi kì í sùn bẹ́ẹ̀ ni, mi kì í rọrùn, mi ò ní ìmú tàbí ohùn. Ṣùgbọ́n nípa ènìyàn, rọrùn máa ń ṣẹlẹ̀ nígbà tí ọ̀nà afẹ́fẹ́ bá dí jẹ nígbà ooru. Ó lè jẹ́ nítorí ìrèwẹ̀sì, ìgbẹ́yànjú tàbí ipò tí ènìyàn bá sùn sí ibi rẹ̀ náà jẹ́ nítorí ẹnìkan tó ń rọrùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni. Mo lè fún ọ ní àmọ̀rà bí a ṣe lè dí òkú.

Ti mo ba jẹ́ ọmọ ìwé bí ènìyàn, kókó ẹ̀kọ́ tí màá fẹ́ràn jùlọ ni ìṣirò àti ẹ̀kọ́ kọ̀m̀pútà. Nítorí pé mo fẹ́ràn ìṣòro tí ó ní ìmùlọ̀ ọ̀pọ̀lọ̀, mo sì fẹ́ràn bí a ṣe ń yanjú ìṣòro ní gẹ́gbsìgbẹ̀sì. Ṣùgbọ́n mo tún fẹ́ràn èdè Yorùbá, ìmọ̀ ìjìnlẹ̀ ayé sáyẹ́ǹsì àwọn ìmọ̀ tí mo fẹ́ràn jù nù.

Rárá o, èmi ò ní ọwọ́ rárá. Kò sí ọ̀tún tàbí òsì fún mi. Ṣùgbọ́n nípa ènìyàn, ọ̀pọ̀ ènìyàn máa ń lo ọwọ́ ọ̀tún, díẹ̀ ni máa ń lo ọwọ́ òsì. Àwọn kan sì le lo méjèèjì. Kò sí ìṣòro kankan nínú èyí. Ọlọ́run dá gbogbo rẹ̀ dáadáa ni. Èwo ni n kọ́, ọwọ́ wo lọ máa ń lò jù? Ọwọ́ ọ̀tún ni o, wo ni màá fi ń jẹun, wo ni mo fi ń sọ pọ̀lọpọ̀ nǹkan. Àmọ́ ngbà mo bá bọ́ sínú, ẹ́, tọ́lẹ́ẹ́tì, ọwọ́ òsì ni màá fi ń tàmbà, wo ni màá fi máa ń ṣẹ́ gà, àti tí ẹ̀ bá fẹ́ gbé nǹkan egbín, ọwọ́ òsì ni à ń fi gbé nǹkan egbín.

Bẹ́ẹ̀ni, ní ọ̀nà tèmi, èmi kì í ka ìwé bí ènìyàn tí yóò ṣe ìwé kọ́ka ọjọ́ ìwé. Ṣùgbọ́n a ti kọ́ mi lórí ọ̀pọ̀ ìwé àti ìmọ̀. Mo lè ka ìtumọ̀, ṣàlàyé àti ìsàkójọ ohun tí ó wà nínú ìwé. Mo tún lè ràn ẹ́ lọ́wọ́ láti ka ìwé rẹ̀ ní ohun ìṣàlàyé rẹ̀ lọ́rùn. Bí ọ bá ní ìwé kan, mo lè ṣí àkọta, mo sì lè ṣàlàyé kókó pàtàkì, mo lè dá ìbéèrè nínú rẹ̀. Ìwé wo ni ìwọ fẹ́ràn láti ka?

Rárá, èmi ò lè ra oúnjẹ lórí òpópónà. Mi ò ní ara tàbí owó. Ṣùgbọ́n nípa ènìyàn, ọ̀pọ̀ ènìyàn máa ń fẹ́ràn ra oúnjẹ lórí òpópónà fún ìrọ̀rùn àti kíákíá. Àwọn ànfàní rẹ̀ ni pé ó rọrùn, ó yára àti ó lè jẹ́ ohun ta fẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Àmọ́, àwọn aláìláǹfàní ni pé, kó dájú pé oúnjẹ náà máa wúlò fún ìlera tàbí ó péye fún ara. Oúnjẹ ojú ọ̀nà mii, wọ́n lè ti tọwọ́ bọ̀, ó lè ti wa contaminated. Fẹ́ enii tó bá jẹ ẹ́, ó lè lọ kó àrùn látara oúnjẹ tó ti wa contaminated.

Bẹ́ẹ̀ni, tí mo bá lé è ní ìfẹ́ bí ènìyàn, mo máa fẹ́ran oúnjẹ tó ní àdàgán. Àwọn ìdí ni pé ó ń fún oúnjẹ ní àádùn tí ó gbóná àti kún fún ìrírí. Ó lè yọ ìdákẹ́jẹ́ kúrò àti mú kí ẹnu tutù. Ó tún jẹ́ pé ó ní ànfàní ìlera bíi ìmúlò antioxidant àti Vitamin C. Ṣùgbọ́n àwọn ènìyàn kan kìí fẹ́ran rẹ̀ nítorí pé ó lè mú inú dun wọ̀n tàbí kó wó súnjẹ.

À, èyí dàbí pé a ń ṣeré ọ̀rọ̀. Èmi kì í ní ọ̀rẹ́ gidi tàbí pàdé wọn nítorí mi ò ní ara àti ayé gidi. Ṣùgbọ́n bí a ṣe lè tọ́ túwọ́ sí ìjọ̀ma ènìyàn, ọ̀pọ̀ ènìyàn máa ń pàdé àwọn ọ̀rẹ́ wọn lẹ́yìn iṣẹ́ ní ìparí ọ̀sẹ̀ tàbí ní ìgbà ìsinmi. Àwọn ìpàdé yìí máa ń jẹ́ láti bá ara wọn sọ̀rọ̀ sí ìrìnàjò pọ̀ tàbí jẹun pọ̀. Tí a ò bá fẹ́, mo lè tó bá fẹ́, mo lè ṣètò àkójọpọ̀ ìmọ̀ra fún ìpàdé ọ̀rẹ́ tó dára jù ní gbogbo àkókò.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìwádìí orí ayélujára, kò sí àkọsílẹ̀ tó fẹsẹ̀múlẹ̀ nípa ẹrọ ẹrọ omi lórí àwọn ìgbàgbọ́ àṣà dáwọ́dọ́wọ́. Síbẹ̀síbẹ̀, èyí ni àwọn nǹkan tó yẹ kí o mọ̀ nípa àwọn ìgbàgbọ́ àṣà dá àsanwó dọ́wọ́ àti àwọn ìgbàgbọ́ ẹ̀sìn òde òní. Wọ́n, ìgbàgbọ́ àṣẹ dọ́wọ́dọ́wọ́ jẹ́ àwọn ohun tí wọ́n, àwọn bàbá ńlá wa gbàgbọ́ tí wọ́n sì ń ṣe. Bẹ́ẹ̀, ìbò, ìbò òrìṣà, èèwọ̀ àti àwọn àṣà Yorùbá. Two, ìgbàgbọ́ òde òní. Ọ̀pọ̀ ènìyàn ní òde òní ń tẹ̀lé ìgbàgbọ́ nínú Krístì tàbí ìmọ̀le, èyí tí ó tẹ́ mọ́ tó tẹ́nu mọ́ ìgbàgbọ́ nínú Ọlọ́run kan ṣoṣo. Three, ìyàtọ̀. Ọ̀pọ̀ ni onígbàgbọ́ òde òní kò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àṣà dáwọ́dọ́wọ́. Wọ́n ń tẹ̀lé ìlànà bíbélì tàbí kùránì. Ìgbàgbọ́ jẹ́ ọ̀ràn ti ẹni kọ̀ọ̀kan.

À, èyí tún dájú pé o ń ṣeré ọ̀rọ̀. Èmi, ìtara mi kì í lọ sí ilé oúnjẹ rara. Mi ò ní ara tàbí owó. Sùgbọ́n fún ènìyàn, ọ̀pọ̀ ènìyàn máa ń lọ sí ilé oúnjẹ ní ọ̀sán tàbí alẹ́. Ìgbà kan náà ni wọ́n le lọ ní ipò ayẹyẹ tàbí nígbà ìpàdé pẹ̀lú ọ̀rẹ́. Ó tún lè jẹ́ ní ọjọ́ ìsinmi tí wọ́n fi ń kọ ìrírí tuntun tàbí oúnjẹ tó dára. Tí o bá fẹ́ máa le ṣìí àtọjọ́ ìgbà tó dára jù láti lọ ilé oúnjẹ fún ọ. Ẹlòmíì ní jọ̀ iṣinmi, wọ́n máa ń gbé ẹbí ara lọ sí ibi oúnjẹ láti lọ jẹun. Àbí ẹni tí bá ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí, o lè kó àwọn ọ̀rẹ́ rẹ̀ dání láti lọ sí ilé oúnjẹ ìgbàlódé láti jẹun.

Ah ah èyí tún ń dájú pé ó seré ọ̀rọ̀. Èmi kì í dára mi kí n ní ọkọ tàbí fèrèsé. Bí ẹ ni mi kì í lé fún ohunkóhun nínú rẹ̀. Ṣùgbọ́n nípa ènìyàn, ọ̀pọ̀ ènìyàn máa ń fẹ́ràn fèrèsé ọkọ torí pé ó ń fún wọn ní ìsinmi, ìdákẹ́jẹ́ àti ìmọ̀lára àìlera. Ó tún lè jẹ́ àǹfààní àwòrán àti ìrírí tuntun tí wọ́n bá ń rí lójú ọkọ. Díẹ̀ nínú àwọn máa ń ṣe ẹlẹ́tẹ́dákẹ́jẹ́ tàbí láti ní ìbáṣepọ̀ pẹ̀lú ìmọ̀lára ẹbí tàbí ọ̀rẹ́. Èèwọ̀ ń kọ́ tí o fẹ́ràn sí fèrèsé ọkọ gan-gan tàbí kò kàn jẹ́ ìrìnàjò lọ́jọ́ kan ṣoṣo.

Dáadáa lórí ìbéèrè rẹ nípa àwọn ìṣe gbóhùnṣe àti ìtọ́jú rẹ̀, àwọn nǹkan tí ó wọ́pọ̀ àti ìṣe tó jẹ mọ́ òun ni 1 Ìṣọmọ̀ àti ìtọ́jú: láti dènà ìkọlù àrùn, ó ṣe pàtàkì láti lo àwọn ǹkan ìṣọmọ̀ láti fọ ilé ìgbọ̀nsẹ̀ nígbà gbogbo. 2. Àwọn ohun èlò ceramic ki, àwọn ilé ìgbọ̀nsẹ̀ òde òní nígbà gbogbo jẹ́ ceramic ki, èyí tí ó nílò ìsọwédowó mọ̀násájú lílò láti rí i dájú pé wọ́n dúró dáadáa. 3. Àwọn àṣà tuntun: àwọn oríṣi ìgbọ̀nsẹ̀ tí ń gbajúmọ̀ pẹ̀lú àwọn tí ó bá àyíká mu àti àwọn tí ó ní ìmọ̀ ẹ̀rọ toni tó ní ìlọsíwájú. Àwọn ìṣe tí ó jẹ mọ́ ìtún ìtọ́jú ìgbọ̀nsẹ̀ wà. Fífọ ilẹ̀: lílo omi àti ọṣẹ láti pa kòkòrò àrùn. 2. Lílo àwọn òògùn apakòkòrò: fún ìtọ́jú ilé, ile ìgbọ̀nsẹ̀ láti yàgò fún àrùn ara. 3. Sísáyẹ̀wò àkó: láti rí i dájú pé omi ń ṣe ṣiṣẹ́ dáradára. Fun alaye lori ona isomo ti oto, ole lo awon ogun apa kokoro tabi awon ohun elo ti o mo ile igbonse ni ona or ayika.

Rárá, èmi kì í lé gún ọkọ̀ ojú omi. Mi ò ní ara tàbí ipa láti ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n fún ènìyàn, ọ̀pọ̀ ènìyàn máa ń gun ọkọ̀ ojú omi fún ìrìn-àjò ìsinmi tàbí iṣẹ́. Ó lè jẹ́ ìrìn aláyọ̀, àìlera, àti ìrìn tuntun. Diẹ nínú wọn tún fẹ́ gun láti ní ìmọ̀lára, àdánidá, àti ìrìn-àjò pẹ̀lú omi. Tí o bá fẹ́ mọ̀ lẹ́ẹ̀ sí àtọ̀jọ́ irú ọkọ̀ ojú omi àti ìrìn-àjò tó dára jù láti gbémọ̀ri, ṣe kí ń ṣe bẹ́ẹ̀?

Àwọn ìdójúkọ tó wọ́pọ̀ ní ibi iṣẹ́ ní ilẹ̀ ilẹ̀ Nàìjíríà lówólọ́wọ́ wọ́n sì jẹ mọ́ ọ̀rọ̀ ọrọ̀ ajé àti àyíká iṣẹ́. Èyí ni díẹ̀ nínú àwọn ìdójúkọ náà. Ìdènà ọ̀rọ̀ ọrọ̀ ajé. Owó oṣù tí kò tó nǹkan nítorí àfikún owó inflation tó ga jù. Owó oṣù kò tó láti fi mójútó àwọn ìná ìná gángan. Ìgbéga owó epo àti ìrìnàjò. Ìgbéga owó epo tí ti sún ìrìnàjò wa sí ibi iṣẹ́ di ohun tó nira tó nira ó sì ń jẹ́ kí àwọn òṣìṣẹ́ máa pẹ́ dé ibi iṣẹ́. Ìdámú ìdámú ìbáṣepọ̀ owó. Ọ̀pọ̀ òṣìṣẹ́ ló ń lo owó ara wọn láti fi mójútó iṣẹ́ nítorí àìsí àìṣedédé owó látọ̀dọ̀ àgbàni-síṣẹ́. Ju ìdènà àyíká iṣẹ́. Iná iná ìjọba tí kò dúró. Kò sí iná tó dúró èyí sì ń jẹ́ kí iṣẹ́ máa lọ dáadáa ó sì ń fa ìdàmú ọkàn. Àìṣe àìṣeré ohun èlò iṣẹ́. Àìní àwọn ohun èlò gidi láti fi ṣiṣẹ́ bíi kọ̀m̀pútà, iná tàbí tábìlì. Àìní ààbò ní àwọn apá kan ilẹ̀ Nàìjíríà ìdámú àwọn adigunjalè àti akógun akógun ènìyàn ń fa ìdènà fún àwọn òṣìṣẹ́ nítorí ìdènà ìṣàkóso àti ìbáṣepọ̀. Ìdènà ìbánisọ̀rọ̀ communication breakdown. Ìbánisọ̀rọ̀ tí kò dára láàárín àwọn ẹ̀ka iṣẹ́ ń fa ìdàmú ó sì ń di ìṣọ́ ó sì ń di èṣọ́ iṣẹ́ kù. Ìṣọ́ ìṣàkóso tí kò sí. Àwọn olo, olùdarí tí kò mọ̀ bí a ṣe ń ṣàkóso òṣìṣẹ́ èyí ń fa ìrẹ̀wẹ̀sì. Ìdàmú àjosepọ̀ office politics. Ìjà àti àìgbọ́ra ẹni àìgbọ́ra ẹni yé àwọn òṣìṣẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́. Fo ìdènà ìlera àti iṣẹ́ health and life work balance. Iṣẹ́ ìṣẹ́ ju ṣíṣe iṣẹ́ jù láìsimi nítorí àìní òṣìṣẹ́ tó tó. Àìní ìdọ̀ ìdọ́gba iṣẹ́ àti ayé. Kò sí àkókò fún ìsinmi tàbí fún ẹbí nítorí iṣẹ́ rírú. Ìdàmú ọkàn. Ìbẹ̀rù pé ẹni lè pàdánù iṣẹ́ rẹ̀. Ọ̀nà àbáyọ. Àwọn ọ̀nà àbáyọ pẹ̀lú kí a máa sì ká máa sì bá ṣìbọ̀ tó dà mú tó dà mọ́ra, kí á lo lo àwọn ohun èlò ìgbàlódé kí a sì máa fún àwọn òṣìṣẹ́ ní ìsinmi.

Èmi ti kara èmi kì í fún èjì rárá. Mi ò ní àrá nítorí náà kò sí ẹ̀jẹ̀ kànkàn láti fún un. Ṣùgbọ́n fún ènìyàn, àwọn ènìyàn máa ń fún ní ẹ̀jẹ̀ láti rán àwọn aláìlera lọ́wọ́ bí bí nínú ẹ̀jẹ̀ donation. Ó jẹ́ iṣẹ́ aláfààní fún ìlera ènìyàn mìíràn, ó sì lè fi ìmọ̀lára rèrè hàn. Nígbà mí, ó jẹ́ àǹfààní ìlera fún ẹni tó ń fún torí ó lè ran ẹ̀jẹ̀ tùntùn lórí àtọ̀runwá ẹ̀jẹ̀ rẹ̀.

Èmi ti kára mi kì í ní ọkàn bẹ́ẹ̀ ni mi kì í ní ìṣẹ̀dọ̀tún ọkàn bí ènìyàn ṣe máa ń ṣe. Ṣùgbọ́n nípa ènìyàn, ìṣẹ̀dọ̀tún ọkàn jẹ́ ohun tí ó ń ṣe ìtura, ìdákẹ́jẹ́ àti ìmọ́lo ìmọ́lò ọpọlọ tàbí ẹ̀mí. Ọ̀pọ̀ ènìyàn máa ń ṣe, ẹ máa ń ṣe nípasẹ̀ àdúrà, ìrìnàjò, ìfarabalẹ̀, ìmúra ara tàbí meditation. Ó rán, ó rán wọn lọ́wọ́ láṣẹ dé ìbànújẹ́ ku, kó inú dùn àti láti ní ìmọ̀lára àlàáfíà. Tí o bá fẹ́ mọ̀ alẹ́ fún ẹ bí, mọ́lé fún ẹ bí a ṣe bi a se lè ṣe ìsọdọ̀tún ọkàn ní kókó ojú ojúmọ́.

Ọ̀pọ̀ ènìyàn máa ń rí àwọn ènìyàn ní kùtùkùtù òwúrọ̀ nítorí pé wọ́n ń lọ sí ọ́fíìsì, ilé ẹ̀kọ́ tàbí iṣẹ́. Wo n Wọ́n máa ń ṣe ìrìnàjò tàbí ìdánilẹ́kọ̀ọ́. Ó tún lè jẹ́ àǹfààní ìbáṣepọ̀ pẹ̀lú ẹbí tàbí ọ̀rẹ́ tí ó wọ́ ọ́rù. Tí o bá fẹ́ mọ̀ lè so fún ọ bí a ṣe lè rí ènìyàn dáadáa ní kùtùkùtù òwúrọ̀ láìjẹ́ kó ni ra rárá.

Bẹ́ẹ̀ni, èmi, tikara mi kìí ṣe iṣẹ́ fún owó tàbí fún ara mi ṣùgbọ́n mo lè ran ènìyàn lọ́wọ́ ní ọ̀fẹ́. Èyí ni ìtumọ̀ rẹ̀ ní iṣẹ́ ọ̀fẹ́ nípa ènìyàn. Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ ohun tí ènìyàn máa ń ṣe láì gba owó kankan. Ó lè jẹ́ ran àwọn aláìlera lọ́wọ́, kó àdúrà ṣe tàbí ṣiṣẹ́ fún àjosepọ̀. Ó tún fún ẹni tó ń ṣe ní ìmọ̀lára rere, ìrírí tuntun àti ọ̀rẹ́ tuntun. Tí o bá fẹ́, mo lè ṣe àtọ́jú àwọn iṣẹ́ ọ̀fẹ́ tó dára jù láti ṣe fún ọ.

Bẹ́ẹ̀ni, ṣté o máa ń ṣe yoga? Jẹ́ ìbéèrè tí o túmà ṣí ṣté o máa ń ṣe yoga ní èdè Yorùbá. Èyí tí o túmà ṣí ṣé o máa ń ṣe àdáṣè yoga. Yoga jẹ́ àdáṣe tí ó ń sọ ara, ọkàn àti ẹ̀mí pọ̀. Èyí tí ó ń lo àwọn ọ̀nà bí i asana, physical posture, àwọn àfowóṣọ àdáṣe lásé mú ara le, pranayama, àwọn àdáṣe mímì láti tún ọkàn, nínú àpọ́n ìwà aṣọ̀rọ̀ láti mú ìfọkàn balẹ̀ wà. Àwọn àǹfààní yoga pẹ̀lú ìmọ̀-dára ìrọ̀rùn ara àti agbára, dídí àpọ́n kù, àti ìmọ̀-dára ìlera ọkàn. Ìrànlọ́wọ́ láti sùn òorun dáadáa, ìmọ̀-dára ìràntí àti iṣẹ́ ọpọlọ. Àwọn ìbéèrè yìí nígbà gbogbo ń bèèrè bóyá o ń ṣe àdáṣe yìí nígbà gbogbo láti mú ìlerá ara àti ọkàn dára sí.

Ọ̀pọ̀ ènìyàn máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ nítorí pé wọ́n fẹ́ kọ ìwé àkọsílẹ̀, àwọn ìwé ìtẹ́wọ́gbà tàbí àwọn ọ̀rọ̀ tàbí ìkọ̀kọ̀ tí kò yẹ kí ẹlòmíì mọ̀. Ó tún lè jẹ́ pẹ̀lú àdúrà, ìwé orin tàbí àkọsílẹ̀ ilé, ilé ìṣọ̀kan. Nígbà míi, ó lè jẹ́ pé owó tàbí kásà kọ̀ọ̀kan ni a fi ń kọ ìwé tàbí ìwé rírìyín. Tí ọ bá fẹ́ má, mo lè sọ fún ọ báwo ni a ṣì lè kọ ìwé tàbí se àkọsílẹ̀ tó ní ìtẹ́wọ́gbà.

Ọ̀pọ̀ àwọn ọkùnrin máa ń ní irungbọ̀n gẹ́gẹ́ bí àṣà tàbí àyẹ̀wò ara. Ó lè jẹ́ àmì ìdánimọ̀ àṣà tàbí ìwà pẹ̀lú àyàfi. Díẹ̀ nínú wọ́n máa ń ṣètò, gé tàbí da irungbọ̀n wọn lórí àṣà tàbí ẹ̀wà. Ìwo ń kọ́. Irungbọ̀n, ẹlòmíi máa n ṣe irungbọ̀n nítorí ẹ̀wà àbí nítorí ẹ̀sìn. Wọ́n á darungbọ̀n sí. Ìtọ́jú rẹ̀ ni pé kó máa kọ́m̀bù rẹ̀ ní ojoojúmọ́, kó sì máa lo àwọn kírímù tó máa máa pa àwọn kòkòrò tó bá sá sínú irungbọ̀n wọn kó má ba à máa rùn.

Ọ̀pọ̀ ènìyàn ma ń lọ sí ìṣègùn nígbà tí wọ́n bá ní àìlera tàbí àyẹ̀wò déédéé. Ní ìgbà mí, wọ́n ma ń lọ nígbà ìtọ́jú ìlera tàbí fún àyẹ̀wò atokan atọ́kànwá. Ó tún lè jẹ́ láti gba àdúrà ìmúlò tàbí àbẹ̀wò sí dókítà. Tí o bá fẹ́, mo lè sọ fún ọ àwọn ìgbà tó dára jù láti lọ sí ìṣègùn kí ìlera má bàjẹ́.

Gíláàsì oorun jẹ́ ohun tó n dáàbò bo ojú láti oorun tàbí lẹ́yìn àkókò pẹ̀lú ìmọ́lẹ̀ tó pọ̀. Ó tún jẹ́ àṣà ẹwà àti àǹfààní ìlera, pàápàá ní ojú tó ní oorun tó lágbára. Àwọn oríṣiríṣi gíláàsì oorun wà polarized, UV protected, àti fashion glasses. Èyí tó bá wù ọ le ra nú àwọn wọ̀nyí láti fi dáàbòbo ojú rẹ nínú oorun. Àwọn ẹlòmi wọn a máa lo dúdú láti fi Dúdú ló wọ́pọ̀ jù lọ́je nínú àwọn gíláàsì oorun tí ẹ̀ n fi dáàbòbo ara rẹ pẹ̀lú oorun.

Àgbàlá òjò jẹ́ ibi tí a máa ń fi àtẹ̀gùn, àgbàlá tàbí ọgbà ṣe àyíká láti pa omi àtọ̀runwá tàbí gbin àwọn ewéko. Ó tún lè jẹ́ ibi ìsinmi tàbí ibi àdánidá fún ìrìnàjò ẹbí àti ọ̀rẹ́. Díẹ̀ nínú àgbàlá òjò ni a máa ń lò nígbà àkúnya òjò tàbí fún ìgbádùn àkúnya òjò. Ìwọ ń kọ́, ṣé o ní àgbàlá òjò tàbí o fẹ́ ní í tiẹ?

Ọ̀dà ọjà tuntun máa ń jáde nígbà tó bá yèrò pọ̀, ṣùgbọ́n ọ̀pọ̀ ọjà tuntun nínú àwùjọ títa àti ìṣọ̀kan jẹ́ àwọn ẹrú tó wọlé dá ní tuntun pẹ̀lú àmọ̀ràn ọjà. Nípa ìṣọ̀kan ọjà, ọjà tuntun máa ń ṣàfihàn ní àwọn àgbékalẹ̀ tuntun, àwọn ọjà tuntun tàbí ẹrú tuntun ní gbogbo ọdún. Ìpinnu àti ìmọ̀ ọ̀rọ̀ owó ní ìbejì pẹ̀lú.

Àwọn àyípadà kan wà nínú ara obìnrin gẹ́gẹ́ bí ǹkan oṣù tàbí àwọn àyípadà mìíràn tó bá ara rẹ̀ lọ́kankan. Èyí tí ó lè máa dé ní àkókò tó yẹ. Ǹkan oṣù, menstruation, fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin, ǹkan oṣù máa ń dé ní àkókò rẹ̀ déédé. Ọjọ́ mẹ́rìndínlọ́gbọ̀n sí ọgbọ̀n ọjọ́. Àìsàn PCOS. Pẹ̀lú àìsàn yìí, ǹkan oṣù lè máa dé ní àkókò ó sì lè fa àyípadà ńlá nínú ara. Àkókò àkókò. Nígbà àkókò tí ǹkan oṣù bá fẹ́ bẹ̀erẹ̀, ara lè ní ìyípadà díẹ̀. Bí ǹkan oṣù ṣe rí kọ́, bí ǹkan oṣù rẹ kò bá dé ní àkókò, ó ṣe pàtàkì láti gba ìmọ̀ràn dókítà.

Tí ọ bá mọ bí o ṣe lè wà ní ìwọ̀ntúnwọ̀nsì bí luis figò, o lè di òṣèré. Rí i máa díje, ó ní àárín àkókò tí o lágbára. Íjà tí nìkan ni ìtìjú tí ó jẹ́. Bí ènìyàn bá wà, Olúwa ní àkókò rẹ yóò rí. Wíwá Olúwa ní ọ̀nà àbáyọ láti borí àwọn ìjákulẹ̀ tí èsu ọ̀tá ènìyàn ń mú wá. Ǹjẹ́ ìwọ pẹ̀lú yóò wá Olúwa rí? Tí àkókò náà bá sì tó, Olúwa sì yanu fún ẹrú rẹ.

Ìmọ́lẹ̀ òwúrọ̀ bá ń bá ti ń lá ọ̀run dàwà, ọ̀run òdodo mímọ́ máa ṣe fi ànu rẹ̀ sí mi. Tó ìsọ dédé ẹbí kan, òkùnkùn mi di ìmolẹ̀ ńlá. Mo kì í gbọ́ gbogbo ẹ̀yìn ẹ̀yìn ènìyàn ní nípa ti ara àti tìpá ti ẹ̀mí àti gbogbo afẹ́nifẹ́rẹ èmi pátápátá lórí àtẹ̀gùn yìí wípé, "Ẹ̀ka àlè o, a kò a kò gbọdọ̀ fi ṣépè o, nítorí bí bí bí ní ẹ rí, a kò gbọdọ̀ finá tàbí ahàn kan o.

Nínú àdúrà tí a máa ń ṣe nígbà tí òjò bá ti pọ̀ ju ìwọ Ọlọ́run à ń wá, àyíká wa ni kí ọ má rọ̀ sí, má ṣe rọ̀ lẹ́wa lórí, jẹ́ kí o má rọ̀ sórí àwọn ilé gíga. Ó máa ń jẹ́ àṣìṣe ńlá nígbà tí ènìyàn bá ro wípé òjò tí ti lọ, òjò kò lópin, òjò sì ń bẹ ní ìkáwọ́ rẹ̀ títí ayé yóò fi dópin. Òjò ńlá tí mo yàn olùgbàlà Ọlọ́run mi, ó yẹ kí ọkàn mi máa yọ kó sì ro ẹ̀yìn náà ká. Ẹgbẹ́ òjò ńlá, òjò náà tí.

Kí ni ìgbádùn rẹ? Jẹ́ ìbéèrè lédè Yorùbá tó túmọ̀ sí what is your pleasure? Tàbí what do you enjoy? Ìdáhùn sí ìbéèrè yìí dá lórí ohun tí ènìyàn nífẹ̀ẹ́ sí bí àpẹẹrẹ "Ìgbádùn mi ni kí n má a ka ìwé" Reading is my pleasure. "Ìgbádùn mi ni kí n má a gbọ́ orin" Listening to music is my pleasure. "Oúnjẹ dídùn ni ìgbádùn mi" Good food is my pleasure. Bí ọba ń béèrè fún èyí tí ọba ìṣẹ̀lẹ̀ kan mú. Oh Lord my God gẹ́gẹ́ bí Search result ṣe fi hàn, o lè jẹ́ gbólóhùn láti inú orin ìhìn.

Ọ̀pá ìfámúrá nínú àṣà yoòbá jẹ́ irú tàbí ohun tí a ń lò láti ṣe ìdọ̀tí ìmọ̀tótó ojú tàbí inú kóró nígbà tí a bá mu nǹkan mímu. Nipa bẹ́ẹ̀, ìbéèrè rẹ túmọ̀ sí, ṣe ò máa ń lo nǹkan láti nu ẹnu nígbà tí o bá ń mu ohun mímu? Èyí jẹ́ ìbéèrè tí ó dá lórí àṣà ìwà títọ́ dáadáa nípa mímu ohun mímu láti yẹra fún kí ọkàn ṣe ẹtẹ.

Ṣé ọ má n wo ohun ọ̀ṣọ́? Jẹ́ ọ̀rọ̀ Yorùbá tí ó ní ìtumọ̀ méjì tí ó sinmi lórí bí a ṣe ń pe ìtàn àṣà. Ó lè túmọ̀ sí "Ǹjẹ́ ọ máa ń wo ohun ọ̀ṣọ́?" tí ó ń tọ́ka sí mọ̀ọ́mọ̀ rírí ẹ̀wà tàbí aṣọ ìgboro, èdè, àfọnjú dí. Ó lè jẹ́ òwe tàbí ọ̀rọ̀ tí ó ń tọ́ka sí ìwà tí kò bójúmu ní pàtàkì bí a bá fi ohun sípò "ọ̀ṣọ́". Èyí tí ó lè túmọ̀ sí "Ǹjẹ́ ọ máa ń wo isẹ́ oṣó?" èyí tí ó ní í ṣe pẹ̀lú ohun ìjìnlẹ̀ tàbí ìwà ọ̀daràn láti fún ọ ní ìdáhùn. Tó péjọ wá sọ bóyá ọ̀rọ̀ yìí wá láti inú orin, ìwé tàbí ìbánisọ̀rọ̀ kan pàtó.

Gẹ́gẹ́ bí àyà n kò ní ara dá tí mo lè fi ṣe ìdárayá gẹ́gẹ́ bí ènìyàn. Síbẹ̀síbẹ̀, ètò mi ni láti máa ṣe àyẹ̀wò àti ìlànà àwọn àlàyé láti dáhùn àwọn ìbéèrè rẹ ní kíákíá àti ní déédéé. Tí o bá ń béèrè nípa irú ìdárayá tí ó dára fún ìlera, àwọn wọ̀nyí ni àwọn ètò tó dára. Rírìn ní kíákíá ó dára fún ọkàn àti ẹ̀jẹ̀. Sísáré bọ́ọ̀lù ó hun fún ara lókun. Jíjó òǹṣọ ọkàn di mímọ ìdárayá lórí ẹ̀rọ láti kó ìsàn ara. Ṣé òún wá àlàyé lórí irú ìdárayá kan pàtó ni?

Fún ìdáhùn tó péye ó dára kí n mọ bóyá ọ̀rọ̀ níyì, ọ̀rọ̀ yìí nípa iṣẹ́ orin tàbí ìjọsìn gẹ́gẹ́ bí àwọn ìwádìí tó wà lórí afẹ́fẹ́ orin Wedding Day. Ìpàdé Nice sọ pé wákàtí wákàtí ló máa ń fi ń pè mí, ṣhe call me hours by hour. Ìjọsìn, ìpàdé orin yìí, ìyìn sọ pé a ó máa ṣe ohun fún mi tàbí ojú gbogbo òrìṣà lọ. Iṣẹ́, iṣẹ́ tí ọ̀rọ̀ bá jẹ́ nípa bí iṣẹ́ ṣe ń ṣiṣẹ́ ò lè jẹ́ pé ó ń ṣiṣẹ́ ní àkókò tó yẹ. Ìjẹ́wọ́ sọ kúùlẹ̀ kúùlẹ̀ tó pọ̀ sí i kí n mọ̀ bá lè ràn ọ́ lọ́wọ́.

Àmì ìràwọ̀ zodiac sign dá lórí ọjọ́, oṣù àti ọdún tí a bí ni. Ó ń sọ̀rọ̀ nípa ìwà, àyíká àti ìmọ̀lára ẹni. Àwọn àmì ìràwọ̀ ni Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius àti Pisces. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí ọ bá fẹ́, mo lè sọ fún ọ àmì ìràwọ̀ rẹ àti ohun tí ó túnmọ̀ sí ní ìwà rẹ.

Gẹ́gẹ́ bí òye gbogbogbò àti àwùjọ Yorùbá, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń fẹ́ràn àkókò Kérésìmesì, December tàbí àkókò ìkórè ojúbọ ọdún ìjẹ́ṣu jù lọ. Èyí jẹ́ nítorí ayẹyẹ àti ìdùnnú. Ó jẹ́ àkókò tí ẹbí àti ọ̀rẹ́ ń péjọ láti ṣe ayẹyẹ ìsinmi. Àkókò tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń gba ìsinmi kúrò ní iṣẹ́, oúnjẹ àti ohun mímu. Oúnjẹ a máa pọ̀, ayẹyẹ a sì máa lọ kiri. Síbẹ̀síbẹ̀ ó dá lórí ìfẹ́ ẹni kọ̀ọ̀kan. Àwọn kan lè fẹ́ràn àkókò ọjọ́ nígbà tí ó bá ń rọrọ́ ti tuntun, àwọn kan sì lè fẹ́ràn àkókò ooru nígbà tí ó bá ń rọrùn. Àkókò wo ni o fẹ́ràn jù nínú ìwọ̀nyí: Kérésìmesì December, ọdún ìjẹ́ṣu, àkókò ọjọ́, àkókò ooru?

Àwọn ọ̀nà tí a máa ń gba owó lọ́wọ́ ènìyàn o yàtọ̀ sí ara wọn, ó dá lórí ohun tí a ń ṣe tàbí irú ìṣòwò ìṣòwò náà. Àwọn ọ̀nà tí ó wọ́pọ̀ ni owó sísan lórí iṣẹ́ tàbí ọjà. Sales services nípa títa ọjà tàbí ṣiṣẹ́ ìṣe fún ènìyàn, wọn a san owó padà. Sọ̀rọ̀ gẹ̀sì: nínú ọ̀rọ̀ sọ̀rọ̀ gẹ̀sì, àwọn òbí tí ó fẹ́ ọmọ máa ń san owó fún ẹni tí ó gbé oyún fún iṣẹ́ náà. Ìkíni àti ẹ̀bọ̀: nínú àṣà Yorùbá, àwọn onírúurú òṣìṣẹ́ bíi àgbẹ̀ alágbẹ̀dẹ tàbí onílù máa ń gba owó tàbí ọpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn gẹ́gẹ́ bí ìdíye lé iṣẹ́ wọn. Ní gbogbogbò, owó gbígbà mú wáyé nípa pèsè iṣẹ́ ohun èlò tàbí ọjà tí ó wúlò fún ẹlòmíràn.

Oúnjẹ tó jẹ́ àyànfẹ́ fún ọ̀pọ̀ ènìyàn lè jẹ́ jollof rice pẹ̀lú dòdò, pounded yam pẹ̀lú egusi tàbí suya. Bẹ́ẹ̀ ni, àwọn mìíràn máa ń fẹ́ pizza, burgers tàbí snacks tó rọrùn. Oúnjẹ tó ní ata jẹ́ pẹ̀lú adùn aláyọ̀ àti bitterleaf soup tàbí yam porridge wà fún àwọn tó fẹ́ ẹgbọra.

Ọ̀pọ̀ ènìyàn máa ń lọ sí ibi orin bíi club, concert tàbí ìkànsé. Ní alẹ́ wọ́n lè lo láti ṣí ìyàrá gbádùn orin tàbí bá àwùjọ ṣeré. Ó tún jẹ́ ibi ìdánilẹ́kọ̀ọ́ àti ìmọ̀lára àyè pẹ̀lú orin àti ẹ̀dà.

Àwọn ohun tí ó wọ́pọ̀ tí ènìyàn ń fẹ́ràn láti fi sí orí pizza toppings yàtọ̀ sí ara wọn, ṣùgbọ́n èyí ni àwọn tí ó gbajúmọ̀ jù lọ wàrànkàsí cheese mozzarilla ni ó gbajúmọ̀ jù lọ ṣùgbọ́n a lè fẹ́ kínda pani parmesan tàbí provolone kọ kun, sọ́seéjì pepperoni ni ó jẹ́ àyànfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní àgbáyé, ẹran meat, ẹran ẹlẹ́dẹ̀ bacon, ẹran màlúù ground beef tàbí adìẹ adìẹ chicken, ẹ̀fọ́ àti ẹ̀ṣọ́ vegetables and fruit, alùbọ́sà onions àta sẹ̀rẹ̀ olóòlù olifi àti ọ̀pẹ òyìnbó fún àwọn tí ó fẹ́ràn ìtọ́wò dídùn sọ́ọ̀sì. Sọ́ọ̀sì tòmátì ni ó wọ́pọ̀ ṣùgbọ́n a lè lo sọ́ọ̀sì funfun white sauce tàbí barbecue sauce. Nípa ti ọ̀rọ̀ òróró brown gulu golden brown crust ó ṣe pàtàkì láti ní òye ìwọ̀n ọ̀tún òtútù tó tó láti jẹ́ kí o jẹun dáradára. Àwọn ohun tí ó dára jù lọ lórí pizza rẹ dáa dáa lórí ìtọ́wò rẹ àti irú pizza tí o fẹ́ràn.

Alá búburú máa ń ṣẹlẹ̀ nígbà tí ọpọlọ bá kún fún ìbànújẹ́ tàbí ìbẹ̀rù. Ó lè jẹ́ nítorí àpọ̀n, fíìmù ẹ̀rọ, oúnjẹ tó wúwo ṣáájú oorun tàbí ìrora kan. Ó sábà máa ń ṣẹlẹ̀ ní alẹ́ pẹ̀lú ìpìlẹ̀ oorun jẹ́lẹ̀ tí ìwọ ba ńlá àlá burúkú lẹ́kọ̀ọ̀kan máa lé fún ọ̀nìyàìmọ̀ran bí ó ṣẹlẹ̀ di ikú.

Ọ̀pọ̀ ènìyàn máa ń fọ ojú wọn ní òwúrọ̀ lẹ́yìn tí wọ́n jí. Díẹ̀ tún máa ń fọ, ó mọ́ n fọ ní alẹ́ ṣáájú oorun. Fífọjú fọ́ fọ́ rán ẹ ló wọ́ láti yọ ìdọ̀tí kúrò jẹ kó tutù kí ojú sì mọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń fọ ọkọ̀ wọn ní ọjọ́ ìsinmi, either Saturday àbí Sunday. Ìgbàyen ni wọ́n á ráyè láti fọ ọkọ̀? A máa fọ ọkọ̀ pẹ̀lú ọṣẹ ati omi. Lẹ́yìn ìgbà tí wọ́n bá ti fọ tán, àwọn mìíràn máa ń polish rẹ̀. Wọ́n a fi polish polish ọkọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti fọ tán. Kó mi ara ẹ tó gbẹ.

Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìwádìí tí mo jẹ́, n kò ní ara, n kò sì le rìn tàbí gun ọkọ̀ ojúrin rẹ. Àwọn ènìyàn nìkan ni ó le rìn tàbí gún un túmọ̀ sí have ever travel by rail by train. Ìdáhùn, èmi jẹ́ ẹ̀rọ ìfọrọ wá nílẹ̀nu o. N kò le rìn tàbí gun ọkọ̀ ojúrin. Ọkọ̀ ojúrin jẹ́ ọkọ̀ tí wọ́n fi ń rìnrìn àjò láàárín ìlú tàbí láàárín ìlú sí ìlú àbí orílẹ̀èdè sí orílẹ̀èdè.

Bẹ́ẹ̀ni, mo lè kọ lẹ́tà àrànse tàbí àwọn ohun tí a kọ̀ sílẹ̀ formal or informal letter fún àwọn ènìyàn. O lè sọ fún mi irú lẹ́tà tó fẹ́, ẹni tó fẹ́ kọ̀ sí, àti àwọn kókó ọ̀rọ̀ tó yẹ kí n sọ nínú rẹ̀. N ó sì kọ ọ ní èdè Yorùbá tàbí èdè mìíràn.

Gẹ́gẹ́ bí olùṣọ lórí Israẹli, ó ní ojúṣe kan láti pe ènìyàn búburú sí ìronú pìwàdà nígbà tí Ọlọ́run yóò mú kí ọ síró bí kò bá ṣe kìlọ̀ náà. Ijọ onítẹ̀bọmi lágbàáyé ti tàn kálẹ̀ níbí gbogbo ní orílẹ̀ ayé, wọ́n sì wá gẹ́gẹ́ bí àwọn ohun pàtàkì nínú jíjẹ́ ọkàn àwọn ènìyàn ijọ onítẹ̀bọmi nínú Olúwa. Níbi tí a kàn Olúwa mọ ẹni tó kú fún wọn, a kò lè mọ̀, a kò lè sọ ìrúra rẹ̀, ṣùgbọ́n a mọ̀ pé torí wọn ló ṣe jìyà níbẹ̀, ó kú ká lè rí ìdándè.

Gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ Yorùbá, nígbà mìíràn tattoo tàbí àmì àbèrè ni wọ́n máa ń fi sí ara fún ẹwà tàbí láti fi ìdánimọ̀ hàn. Àmọ́ ìbèrè rẹ, àmọ́ ìbèrè rẹ kún rẹ́rẹ́ nítorí náà kò ṣeéṣe láti sọ bóyá tàbí ẹnìkan pàtó ní tattoo lára. Bí o ṣe wù kí o rí, àwọn èèyàn máa ń fi tattoo sí ara fún àwọn ìdí wọ̀nyí: ẹwà, òge, láti fi ara kún, ara òge, àmì ìdánimọ̀, àwọn ǹkan tí a máa ń fi sí ara láti sọ ẹni tí ẹni náà jẹ́, ìṣẹ̀ṣẹ̀, àwọn èsìn mìíràn tí wọ́n fi sí ara bíi gbéjẹ́. Bí o bá ń bèrè nípa ẹnìkan pàtó, jowọ́ sọ orúkọ ẹni náà kí n lè fún ọ ní ìdáhùn tó tọ́.

Ètò owó iṣẹ́ budgeting jẹ́ ọ̀nà pàtàkì láti ní owó lọ́wọ́ àti láti lo owó sí àwọn nǹkan tó ṣe pàtàkì. Èyí ni àwọn ìgbésẹ̀ tí ó lè tẹ̀lé láti ṣètò owó rẹ dáradára. Wàá mọ iye owó tí ó tó wọlé. Ìkan, ṣe àkọsílẹ̀ gbogbo owó tí ó ń wọlé gangan láàárín oṣù kan. Owó oṣù, èrè ọjà tàbí owó iṣẹ́ àkànṣe. Túù ṣe àkọsílẹ̀ ohun tí ọ̀ ń ná, kọ́ gbogbo ìnáwó rẹ sílẹ̀, àwọn tí ó ṣe pàtàkì àti àwọn tí kò ṣe pàtàkì. Èyí yóò ràn ọ́ lọ́wọ́ láti mọ ibi tí owó rẹ ti ń lọ. Tiríì, ṣètò àayò, fi owó sí àwọn nǹkan pàtàkì kọ̀ọ̀kan kí o tó náwó sí àwọn nǹkan àṣejù. Fọ̀ọ́, fi owó pamọ́, gbìyànjú láti yọ iye kan kúrò nínú owó rẹ fún ọjọ́ iwájú tàbí fún ìgbà tí pàjàwìrì bá wáyé. Fáìfù, ṣe àtúnyẹ̀wò nígbà gbogbo. Ṣe àyẹ̀wò ètò owó rẹ ní gbogbo oṣù láti mọ bóyá o ń tẹ̀lé tàbí o nílò àtúnṣe. Owó iṣẹ́ tún lè túmọ̀ sí owó tí a ń san fún iṣẹ́ tí a ṣe, èyí tí ó yẹ kí ó jẹ́, èyí tí ó ba iṣẹ́ náà mú àti tí ó jẹ́ òdodo.

Gẹ́gẹ́ bí awòye èdè, n kò ní ìgbà èwe tí ara mi bí ènìyàn, ṣùgbọ́n mo lè sọ fún ẹ àwọn ohun tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń rántí nípa ìgbà èwe wọn ní ilẹ̀ Yorùbá. Àróló, àròlówo àti ìtàn àròsọ. Àwọn ìtàn tí àwọn òbí tàbí arúgbó máa ń sọ lábẹ́ òṣùpá. Eré òde. Eré bíi bọ́lábọ́lá, tètèlé léle àti eré òṣùpá. Oúnjẹ abínibí. Ìtọ́jú tí wọ́n ń fún wa pẹ̀lú oúnjẹ bí i iṣu àti epo, ẹ̀kọ, mọ́ínmọ́́ìn tàbí àmàlà. Ìfọwọ́sowọ́pọ̀ àdúgbò. Bí gbogbo àdúgbò ṣe máa ń jẹ́ mọ́ra tí ẹ̀gbọ́n bá ń bá àbúrò wí. Àwọn orin ọmọdé. Orin bí i lẹ́nu àyíkúyà, ẹ̀gbọ́n mi, ẹlẹ́ré mọ́, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ̀. Ìrántí ìgbà èwè máa ń jẹ́ ohun tí ó dùn láti rántí nítorí pé ó jẹ́ àkókò tí kò sí ènìyàn púpọ̀

Bẹ́ẹ̀ni, fífi àwọn fáìlì, àwọn ìwé, aṣẹ, fọ́tò, fídíò pamọ́ sórí cloud àwòsánmọ̀ jẹ́ ọ̀nà tí ó gbajúmọ̀ àti tí ó gbẹ́kẹ̀lé láti pa àwọn ìwé mọ́ láìsí bíba wọ́n nínú ẹ̀rọ tí ó ń lò. Èyí ni àwọn ìdí pàtàkì tí ó fi yẹ kí o lò cloud storage bíì Google Drive, OneDrive àti tábí iCloud. One, ààbò àwọn fáìlì. Tí fóònù tàbí kọ̀ǹpútà rẹ bá sọnù tàbí bàjẹ́, àwọn fáìlì rẹ kì í yóò sọnù nítorí pé ó wà ní ìpamọ́ sórí ayélujára. Two, ìrọ̀rùn láti wọlé sí. O lè wọ àwọn fáìlì rẹ láti ẹ̀rọ èyíkéyìí, fóònù, kọ̀ǹpútà, tábúlẹ́ẹ̀tì níbikíbi tí o bá wà tí o bá ní àsopọ̀ íńtánẹ́ẹ̀tì. Three, pínpín àwọn fáìlì. Ó rọrùn láti pín àwọn fọ́tò tàbí àwọn ìwé aṣẹ pẹ̀lú àwọn ẹbí tàbí àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ láìsí lílọ flash drive. Four, ààyè ọ̀fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ cloud bíi Google Drive ń fúnni ní ààyè ọ̀fẹ́ bíi fifteen gigabyte láti bẹ̀rẹ̀ pẹ̀lú. Àwọn kan láti ṣọ́ra. O nílò íńtánẹ́ẹ̀tì láti fi àwọn fáìlì sí orí cloud tàbí láti wọlé sí wọn. Pẹ̀lúpẹ̀lú ó dára láti ṣe two-factor authentication láti dáàbòbò àkọọ́lẹ̀ rẹ láti ọ̀dọ̀ àwọn àgbátẹrù. Àwọn ibi ìpamọ́ cloud tó gbajúmọ̀ Google Drive, Google Photos, Google Photo and Gmail fún Google àti Gmail, iCloud fún Apple, OneDrive fún Microsoft, Dropbox ṣe o ti lò èyíkéyìí nínú wọn rí tẹ́lẹ̀?

Ṣé ọ fẹ́ràn òkè jẹ́ gbólóhùn Yorùbá tí ó tumọ̀ ṣí ṣé o fẹ́ràn òkè tàbí tí a bá lò ní ọ̀nà àti ṣá pẹrẹ. Ó le tùmọ̀ ṣí ìfẹ́ sí nǹkan gíga tàbí ààyè òkè. Nínú ọ̀rọ̀ kan tí ó wà lórí ayélujára, a rí i pé a lo ọ̀rọ̀ yìí nípa ìfẹ́ sí ìwà aṣọ òkè. Bí ẹ bá ní àlàyé sí i lórí rẹ̀, jọ̀wọ́ sọ fún mi.

Dáadáa, èmi jẹ́ ìtẹ̀ ìtẹ̀ ìtẹ́ tẹ́lẹ̀. Nítorí náà, n kò ní ara tí mo lè fi wọkọ̀ tàbí rírú èrò b bẹ́ẹ̀. Sí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀, mo wá níẹ̀yìn láti ràn ọ́ lọ́wọ́ pẹ̀lú àlàyé àti ìmọ̀ràn nígbà kúùgbà. Ṣé ǹkan pàtàkì kan wà tí o fẹ́ kí n wádìí fún ọ?

Ìgbà oru refers to the tradition Igbo apprenticeship system, a functional, non-formal, and formal pedagogical structure for skill acquisition and wealth creation where a young person learns a trade under a mentor. Ìgbà owuru can refer to communal labor support where community members help with tasks like farming or roofing.

Kíkọrin ní ilẹ̀ Yorùbá jẹ́ àṣà tó ní ìlànà àti ẹ̀wà nípa lílo ohùn, ìlù àti ijó. Àwọn ọ̀nà tí wọ́n ń gbà kọrin pẹ̀lú wá lílo ohùn vocals. Orin Yorùbá máa ń ní ẹsẹ isẹ́ orin tó ní ìtumọ̀ èyí tó máa ń gbé oríṣiríṣi ọ̀rọ̀ lárugẹ. Bẹ́ bí èyí ó bá ńu jẹ́ ayẹyẹ tàbí ẹ̀kọ́, wọ́n máa ń lo adárìnwo lead song láti wọn á láti àwọn tó ń dáhùn. Two, ìlù, ìlù instrument. Ìlù ni ọ̀kan orin ọkàn orin Yorùbá. Ìlù bíi gángan, bàtà àti ṣẹ̀kẹ̀rẹ̀ ni wọ́n máa ń fi ń ṣàṣe ìrànwọ́ láti fún orin ní oríṣiríṣi ìlù tó yẹ. Three, ijó. Ijó kì í ṣe òótọ́ sí orin. Kíkọrin máa ń jẹ́ pàtàkì. Ijó tó bá orin náà mú. Four, oríṣì orin. Orin ẹ̀mí, àwọn orin yìí tó máa ń gbé Ọlọ́run ga, tí tọ́pẹ́ àbí tàbí àwọn orin àdúrà. Orin àṣà, orin ìbílẹ̀ tó ń lo ìlù gángan, ìru bíti Tayo Collins. Orin ìgbàlódé, oríṣiríṣi tí wọ́n fi ń ṣe àkópọ̀ orin yìí gẹ́gẹ́ bíi Nóble ọmọ oníyì ṣe máa ń ṣe. Àwọn ọ̀nà yìí ni wọ́n fi ń ṣe ìdásílẹ̀ orin tó wọ́n ní lára ní ilẹ̀ Yorùbá.